Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Ti nkan ba ti wáyé ni iṣẹ́, mo ma n lo ogbon mi láti fi koju re. Nítorí pé kò rọrùn láti máa kojú àwọn ìṣòro tó bá pọ̀ ní iṣẹ́, kò sì rọrùn náà. Nítorí pé a yàtọ̀ sí ara wa, a yàtọ̀ sí ara wa gidi gan. Ǹǹkan tí èmi lè gbà, ẹlòmíì lé máa gbà á. Ǹǹkan tí èmi lè gbà, ẹlòmíì lé máa gbà. Ìdí, ìdí ni wípé mo sọ pé a yàtọ̀ sí ara wa gidi gan. Ó dẹ́da kí eyan ma máa fi ìfẹ́ hàn sí àwọn òṣìṣẹ́ ní ibi iṣẹ́, kí eyan ma máa fi ìfẹ́ hàn. Nítorí pé ìfẹ́ ni gbogbo nǹkan, ìfẹ́ ló borí gbogbo nǹkan, ìfẹ́ ló borí gbogbo nǹkan ní ayé.

Sọ fún wa nípa ẹ́rọ́ tí ǹ fàá mi sọ fún wọn nípa ẹ̀rọ tí ń fa omi. Sọ fún wọn nípa ẹ̀rọ tí ń fa omi. Sọ fún wọn nípa ẹ̀rọ tí ń fa omi. Ẹ̀rọ náà ni pumping machine. Iyẹn ti èdè gẹ̀ẹ́sì. Tí a bá ti tan ẹ̀rọ amúniwá, amúnáwá, à, tí a bá dẹ́ ti tan ti èyí tó jẹ́ ti pumping machine, òun ló máa ń fa omi bọ̀ láti ihò tirẹ̀. Ó máa ń fa omi láti ibìkan. Ibẹ̀yẹn, ibẹ̀yẹn ni a mọ̀ sí bore hole ní èdè gẹ̀ẹ́sì. Bore hole ni wọ́n máa ń pè ibẹ ní èdè gẹ̀ẹ́sì. Tí a bá ti tan ẹ̀rọ tí máa ń múni wá, tí máa ń mú múná wá, generator. A máa tan, àh, pumping machine. Bí a bá ti tan pumping machine, a máa fa omi jáde fúnra rẹ̀. Ìbéèrè àkọ́kọ́ ni bí o ṣe ń ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, a máa ní ìwúlò generator àti ti pumping machine, ẹ̀rọ pumping machine. Tí a bá ti tan generator, tí a bá ti da epo sí tàbí epo bá wà nínú rẹ̀, a máa tan generator. Tí a bá ti tan bẹ́ẹ̀, a máa lọ tan, tan ti pumping machine. A máa tan á náà rẹ. Tí wọ́n bá ti tan, omi máa ma jáde láti ibi tí, tí ń bọ̀. Omi máa ma jáde. Ìbéèrè kejì ni ẹni tí ó ń tọ́jú rẹ̀. Ẹnikẹ́ni ló lè tọ́jú rẹ̀. Ẹnikẹ́ni tó ń gbé bẹ̀ ló lè tọ́jú rẹ̀. Ẹnikẹ́ni tó ń gbé bẹ̀ ló lè tọ́jú rẹ̀. Ìbéèrè kẹta ni ìgbà tí à ń tan án. A lè tan án nígbàkúgbà tí a bá ní ìwúlò omi, tàbí tí omi bá tán, la máa ń tan. Tàbí tí omi ti fẹ́ tán, la máa ń tan án.

Sọ fún wa bí o ṣe ń lo ọjọ́ ìsinmi. Sọ fún wa bí o ṣe ń lo ọjọ́ ìsinmi. Sọ fún wa bí o ṣe ń lo ọjọ́ ìsinmi. Tí ọjọ́ ìsinmi bá dé, mo máa ń gbáradì. Mo máa ń gbìyànjú láti sinmi nítorí pé nígbà kúù gbà mo máa ń jáde síta gan. Mo fẹ́ràn láti máa lọ sí, ibi tí wọ́n ti máa ń gbá ball. Iyẹn ni a mọ̀ sí field ní èdè Gẹ̀ẹ́sì. Mo fẹ́ràn láti máa lọ síbẹ̀. Ẹ mọ pé àwọn èèyàn ó pọ̀ nǹkan níbẹ̀. Àwọn ọ̀dọ́ tó wọn gbá ball, àwọn èèyàn tó wọn wo ball àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọdé tó ń wo bọ́ọ̀lù. Ibi táwọn èèyàn wà ní mo fẹ́ràn láti máa lọ. Tí wọ́n ṣeré, ǹnkan tó máa jẹ́ kí inú mi dùn, ǹnkan tó máa jẹ́ kí n rẹ́rìn-ín, tó máa jẹ́ kí ọkàn mi balẹ̀. Ǹkan yẹn ni mo máa ń ṣe ní ọjọ́ ìsinmi. Ìbéèrè àkọ́kọ́ ni o n ji ni kùtùkùtù tàbí pe? Mo máa ń jí ní kùtùkùtù. Nígbà mìíràn náà mo máa ń jí pẹ́. Ó yàtọ̀ síra. À, nígbà mìíràn mo máa ń pẹ́ sùn mo sì máa ń pẹ́ jí. Nígbà mìíràn mo máa ń tètè sùn mo sì máa ń tètè jí. Bo ṣe ri nìyẹn. Ìbéèrè kejì ni ibi tí ò ń lọ. Mo máa ń lọ sí field láti lè wo bọ́ọ̀lù. Mo máa ń lọ sí field láti lọ wo bọ́ọ̀lù. Ìbéèrè kẹta ni ẹni tí ò ń pàdé. Ẹni tí ò ń pàdé. Mo máa ń pàdé àwọn ọ̀rẹ́ mi, àwọn èèyàn tí mi ò mọ̀ rí, àwọn ojú tí mi ò rí rí. Mo máa ń pàdé wọn lójú ọnà ọmọdé, àgbà, ọ̀dọ́, gbogbo wọn ni mo máa ń pàdé lójoójúmọ́.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámúra nígbà tí o bá ń mu ohun mímu? Ṣé o máa ń lo ọ̀pá ìfámúra nígbà tí o bá ń mu ohun mímu? Ṣé o máa ń lo ọ̀pá ìfámúra nígbà tí o bá ń mu ohun mímu? Ṣé o máa ń lo ọ̀pá ìfámúra nígbà tí o bá ń mu ohun mímu? Ẹ̀kọ́okan ni mo máa ń lò. To bá jẹ́ pé nǹkan aládùn ni mo fẹ́ mu, ó máa ba ọkàn mi, mo dẹ̀ máa n lò ó. To bá dẹ́ jẹ́ pé omi náà ni mo fẹ́ mu, mi ò kí ń lò ó. Maa ṣe máa má lo ọ̀pá ìfámúra fi máa fi mu omi, kò mọ́ gbọ́n dáa ni. Ìn-ohun, nǹkan aládùn tó jẹ́ ti mú mu ni mo máa ń fi mu. Mi ò kí ń sábà máa fi mu omi. Àwọn kan máa ń dánwo, àwọn ọmọdé yen náà ni. Ọmọdé náà ló máa ń dánwo àti àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n ò tíì gbọ́n, ló máa dán wo. Àmọ́ n tèmi o, nǹkan aládùn ni mo máa ń, mo máa ń lo, mo máa ń lò ó fún un. To bá jẹ́ nkan bí i ti omi, omi mi ò kí ń lò ó fún, fún omi, mu mú.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ó ti pẹ́ tí mo ti dé ọjà gbẹ̀yìn o, ó ti pẹ́ gidi gan. Nítorí pé o máa ra nǹkan láwọn sọ́ọ̀bù tó wà ní ìtọ̀sí ibi tí mo, tí mo ń gbé. Ìtọ̀sí ni mo máa ń ra gbogbo nǹkan tí mo máa ń jẹ, ìtọ̀sí ni o. Ó ti pẹ́ tí mo ti dé ọjà ìgbèyanjú. A máa tó bi oṣù mélòó kan sẹ́yìn tí mo ti dé ọjà ìgbèyanjú. Sọ́ọ̀bù tó wà láyìíka mi ni mo máa ń ra nǹkan, bí i oúnjẹ, bí ti oúnjẹ.

Iṣẹ́ wo ni o fẹ́ràn láti ṣe bí o tilẹ̀ rẹ̀ ọ́? Iṣẹ́ wo ni o fẹ́ràn láti ṣe bí o tilẹ̀ rẹ̀ ọ́? Iṣẹ́ wo ni o fẹ́ràn láti ṣe bí o tilẹ̀ rẹ̀ ọ́? Iṣẹ́ tí mo fẹ́ràn láti ṣe ko bá jẹ́ pé ó rẹ mi ni iṣẹ́ ti kọ̀npútà. Màá fẹ́ràn bó ṣe ń ṣe software, màá fẹ́ràn bó ṣe ń ṣe, bó ṣe ń tú kọ̀npútà ṣe àti àwọn nǹkan tó jẹ́ ti fóònù. Ko si ni, ko ba re mi. Màá sì fẹ́ràn láti mọ nǹkan nípa kọ̀mpútà àti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbéèrè àkọ́kọ́ ni iṣẹ́ wo, iṣẹ́ kọ̀mpútà àti iṣẹ́ fóònù. Ìbéèrè kejì ni kílóde eyìí. Ǹkan tó dé ni wípé mo fẹ́ràn nǹkan tó jẹ́ ti kọ̀mpútà àti fóònù, fóònù tí à ń lò. Màá fẹ́ràn láti kọ́ nǹkan nípa rẹ̀, àwọn nǹkan kọ̀ọ̀kan nípa rẹ̀. Ìbéèrè kẹta ni ẹni tí ó wà pẹ̀lú rẹ, ẹni tí ó wà pẹ̀lú rẹ. Kò sí ẹni kankan lọ́dọ̀ ti, lọ́dọ̀ mi. Kò sí ẹni kankan lọ́dọ̀ mi. Kò sí ẹni kankan lọ́dọ̀ mi rárá rárá. Ọlọ́run nìkan ló wà lọ́dọ̀ mi.

Sọ fún wa nípa eré àwọn ọmọdé ní àdúgbò. Sọ fún wa nípa eré àwọn ọmọdé ní àdúgbò. Sọ fún wa nípa eré àwọn ọmọdé ní àdúgbò. Sọ fún wa nípa eré àwọn ọmọdé ní àdúgbò. Ti àwọn ọmọdé ba ti jáde si ta nsinyi, won maa maa fi iyepe ṣeré ni àwọn ọmọ wíni wíni yẹn, a máa fi iyẹ̀pẹ̀ ṣeré. A máa máa fi aṣọ yí lẹ̀, a máa dọ̀tí aṣọ tó ń wọ̀ sára, ẹ́, ìmí-ìmí nínú, nínú wọn. A máa wọ gọ́tà, a máa sa ǹkan tó wà nínú gọ́tà, a máa máa fi iyẹ̀pẹ̀ tí ó wà nínú gọ́tà ṣeré. A mọ̀ pé ìdọ̀tí ni. A máa fi yíra. Tọ́n bá ti fọwọ́ kan ǹkan tó dọ̀tí ọwọ́, ọwọ́ wọn, a máa fi yíra. Aṣọ a wá dìpẹ́ta. Tí wọ́n bá ti ń lọ le lálẹ́, aṣọ wọn á ti dìpẹ́ta jù. Ìbéèrè àkọ́kọ́ ni èrò ó, eré wo? Re bíi ki eyan maa fi iyepe ṣeré kí ẹ̀yan maa máa fi iyẹ̀pẹ̀ ṣ- wọ́n máa ń fi iyẹ̀pẹ̀ ṣeré ni. A máa fi iyẹ̀pẹ̀ ṣe eré, a máa dàa sórí, a máa fi yíra. A sì máa máa yíra mọ́lẹ̀ bí wọ́n ṣe ń ṣeré. Ìbéèrè kẹta ni, kejì, ìbéèrè kejì ni níbo ìta gbangba ni wọ́n máa ń ṣeré? Ìta gbangba ni àwọn ọmọdé ẹ̀wọ̀n náà ń ṣeré. Ìbéèrè kẹta ni òfin wo ni ó wà? Kò sí òfin fún àwọn ọmọdé tó ń ṣeré pa. Kò sì òfin fún wọn.

"Ṣàlàyé fún ẹni tuntun bí ọjọ́ rẹ ojoojúmọ́ ṣe ń lọ." "Ṣàlàyé fún ẹni tuntun bí ọjọ́ rẹ ojoojúmọ́ ṣe ń lọ." "Ṣàlàyé fún ẹni tuntun bí ọjọ́ rẹ ojoojúmọ́ ṣe ń lọ." A fẹ́ràn láti bẹ̀rẹ̀ báyìí. A sọ fún pé mi ò kí ń ráyè àwọn èèyàn ní gbogbo ọjọ́ nítorí pé ó ní àwọn nǹkan kan, àwọn nǹkan tí èmi máa ń ṣe ní gbogbo ọjọ́. Bọ́ya ní ìrọ̀lẹ́ tàbí lọ́sàn ní mo máa ń ráyè o. Bọ́ya ní ìrọ̀lẹ́ tàbí ní ọ̀sán ni mo máa ń ráyè. Àmọ́ ní àárọ̀ kùtùkùtù lójojúmọ́, mi ò kí ń sábà ráyè àwọn èèyàn bẹ́yẹ̀n. Nítorí pé ó ní nǹkan tí èmi ń kọ́. Ẹ mọ̀ pé ó dá kí eyan maa kẹ́kọ̀ọ́ tó ṣe pàtàkì, kí eyan maa maa kọ nǹkan tó, tó jẹ́ bí àǹfààní fún èèyàn láyé. Ìbéra akọkọ ni bí o ṣe ń bẹ̀rẹ̀. Màá kọ́kọ́ sọ fún pé mò ń kọ nǹkan tó ṣe pàtàkì lórí fóònù mi. Mo maa n wo bíi fíìmù. Màá kọ, màá kọ-- bí mo ṣe ń kọ, mo máa ń gbe yẹ̀ewo fúnra mi. Ìbéèrè kejì ni ohun tí òun, ohun tí ó tún ṣẹlẹ̀, ohun tí ó tún ṣẹlẹ̀. Ti n bá ti parí iyẹn tán, màá sọ fún pé mi ò kí ń ráyè. Ìgbà mìíràn, èmi àti àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan, àjọ máa ń pàdé, a máa sọ̀rọ̀, a máa kọ́ra wa ní àwọn nǹkan kan. Bo ṣe é máa ń lọ nìyẹn. Ìbéèrè kẹta ni bí ó ṣe ń parí. Ó máa ń parí báyìí. Tí èmi àti ọ̀rẹ́ mi bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣe pàtàkì, àjọ máa ń gbe yẹ̀wò, a máa ń gbe yẹ̀wò. Ta ba ti se tan maa lo si ile mi, ni ibi ti mo n gbe.

Sọ fún wa nípa ìgbà tí àjèjì ràn o lọ́wọ́. Sọ fún wa nípa ìgbà tí àjèjì ràn lọ́wọ́. Sọ fún wa nípa ìgbà tí àjèjì ràn lọ́wọ́. Ìgbà tí àjèjì rán, ràn mí lọ́wọ́ ni ilé ìjọsìn. Igbayen la ni conference meeting. Mo ṣàrà rí, mo bá àwọn èèyàn pàdé tó jẹ́ pé wọ́n sọ, wọ́n sọ fún mi pé n fẹ́ ràn o lọ́wọ́. Ìgbà hun náà mi ò ló lọ́wọ́ láti fi lè rí ṣe, ti conference. Ilé tí a fẹ́ gbà, ibi tí a máa fi aṣọ wa sí, ibi tí a máa máa wẹ̀ àti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹnìkan ló ràn mí lọ́wọ́, ló san gbogbo owó yẹn tí mo fi dúró pẹ́ níbẹ̀. Eniyen lo ranmi lowo níbẹ̀. Ìbéèrè akọ́kọ́ ni ibi ti o ṣẹlẹ̀, ibi ti o ti ṣẹlẹ̀ ni Ajẹ́bọ̀ ní Ogun State. Ìlú Ajẹ́bọ̀ ní Ogun State ló ti ṣẹlẹ̀. Ìbéra kejì ni ohun ti o, ohun ti ó ṣe. Ohun ti ó ṣe ni wípé mi ò ló lọ́wọ́ láti ṣe, ti conference ta ni lọ́jọ́ yẹn. Òun ló san gbogbo owó yẹn náà lọ́jọ́ yẹn. Ìbéèrè kẹta ni ohun tí ìwọ ṣe. Ohun ti mi ṣe, ohun ti mo ṣe ni wípé mo sọ fún wọn pé ẹ ṣé sá, ẹ kú ìfẹ́. Oloun náà "a níí fẹ́ yín o". Nkàn temi sọ nìyẹn.

Sọ fún wa nípa iṣẹ́ ilẹ̀ kíkó. Sọ fún wa nípa iṣẹ́ ilẹ̀ kíkó. Sọ fún wa nípa iṣẹ́ ilẹ̀ kíkó. Sọ fún wa nípa iṣẹ́ ilẹ̀ kíkó. Iṣẹ́ ilẹ̀ kíkó jẹ́ iṣẹ́ tí ó rọrùn, nítorí pé oòrùn ìdọ̀tí, ìdọ̀tí ilẹ̀lẹ̀, ó máa ń jẹ́ kó nira fún àwọn èèyàn láti ṣe. Mo ti rí, mo ti rí àwọn èèyàn kan tán, àwọn èèyàn kan kan tón ti ṣe ri tó jẹ́ pé ó nira fún wọn láti tẹ̀ síwájú. Nítorí pé kó rọrùn, ìdọ̀tí ilẹ̀lẹ̀ àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó máa nira fún èèyàn láti kó. Oorun ti a n ko òòhùn tí à ń kọ́. Òòhùn tí à ń kọ́ ni wípé ká máa máa tọ́jú àyíká wa tí à ń gbé. Nitoripe ìmọ̀ toto lo dára ju ìmọ̀ tó tó jẹ́ ǹkan tó borí òhùn gbogbo. Ó dá kí èèyàn mọ̀ ní, nínú ilé, kí èèyàn náà sì mọ̀ níta. Ìbéèrè kejì ni ẹni tí ó ń ṣiṣẹ́. Àwọn tó ń ṣiṣẹ́ òhún náà ni àwọn tó máa ń tọ́jú àyíká, àwọn tó ń tọ́jú ó lè jẹ́ company, company àti ilé iṣẹ́ àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbéèrè kẹta ni ní àkókò láàárọ̀ àti ìrọ̀lẹ́ ni wọ́n máa ń ṣe?

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Bí emi ṣe máa ń rántí ni wípé ó ti wà lọ́kàn mi. Ǹkan kí ǹkan tó ti wà lọ́kàn mi kò le kúrò láíláí. Kò sí ǹkan tó fẹ́ ṣẹlẹ̀ tó máa jẹ́ kó kúrò bẹ. Otiwa lọ́kàn mi, ko le kúrò lailai nii màṣàfún fún àwọn ìbéèrè ní ìdáhùn nítorí pé àwọn àdéhùn tí mo fẹ́ sọ, ǹkan tí mo fẹ́ sọ ó ti wà lọ́kàn mi tipẹ́ tipẹ́. Ó ti n wà lọ́kàn mi tipẹ́ tipẹ́.

Sọ fún wa bí ilé ṣe ń lọ nígbà tí iná bá lọ. Sọ fún wa bí ilé ṣe ń lọ nígbà tí iná bá lọ. Sọ fún wa bí ilé ṣe ń lọ nígbà tí iná bá lọ. Tí iná bá lọ báyìí, gbogbo nǹkan máa ń wà ní òkùnkùn sá. Ó sì máa ń bí mi nínú, nítorí pé mi ò fẹ́ràn nǹkan bí i ti òkùnkùn rárá rará. Ti eyan ba fe jáde, inú okunkun náà nii eyan maa maa rin. Nítorípé kosi ina. Kò sí iná lórí fóònù, kò sí iná. Mi ò kí-- mi ò dẹ̀ kí n lo lántà, mi ò. Torchlight tí mo-- tí mo ń lò, iná rẹ̀ ò kín pẹ́, iná rẹ̀ ò kín pẹ́. Ó máa ń jẹ́ nǹkan ìnira tí iná ò bá sí o. Ó máa ń jẹ́ nǹkan ìnira. Kò kín rọrùn, nǹkan ò kín rọrùn tí iná ò bá sí. Ìbéèrè àkọ́kọ́ ni ohun tí ẹ̀ ń lò. Mo máa ń lo hotplate, mo ń lo fóònù, mo ń lo power bank, mo ń lo láàmpù tó jẹ́ pé bí wọ́n ṣe ṣépọ̀, wọ́n ṣe mọ́ fáànù. Nǹkan tí emi n lò nìyẹn. Ìbéèrè kejì ni bí ẹ ṣe ń gbáradì fún. Kó rọrùn. Tí iná ò bá sí báyìí, mo máa ń lọ-- mo máa ń jáde lọ síta lọ charge fóònù mi àwọn nǹkan tí mo máa ń lò bíi power bank àti fáànù tí mo ń lò. Tí mo ní pé wọ́n ṣe papọ̀ mọ̀, láàmpù. Ìbéèrè kẹta ni ohun tí ó nira. Ohun tó nira tó wà ni bẹ́ẹ̀ ni kí ó má sì iná. Ó máa ń nira púpọ̀ náà. Ó sì máa ń bí mi nínú.

Ṣàlàyé oun kan tí ó ń lọ lójoojúmọ́. Ṣàlàyé oun kan tí o ń lọ lójoojúmọ́. Ǹkan tí ó ń lọ lójoojúmọ́ ni bá, ṣe ń lọ síbi iṣẹ́, bá ṣe ń ṣiṣẹ́ owó, ǹkan yẹn ló ń lọ lójoojúmọ́. Ẹ mọ̀ pé owó ṣe pàtàkì gidi gan. Èèyàn gbódọ̀ ṣiṣẹ́ owó rẹ̀. Èèyàn gbódọ̀ ṣiṣẹ́ owó rẹ̀. Gbogbo èèyàn ló máa ń ná owó nítorí ẹ̀ ni mo se sọ pé owó ṣe pàtàkì gidi gan. Kò sì da kí ma rí owó ti è ní ibi tí ò dáa. Ó da kí ẹ̀yàn máa ná owó tó mọ́. Ó dà kí ẹ̀yàn máa ná owó tó mọ́. Iṣẹ́ ṣíṣe láti lè rí owó, owó ló ṣe pàtàkì jù. Ìbéèrè àkọ́kọ́ ni ibi tí o ti, ibi tí o ti rí. Ibi tí o ti rí. Ilé iṣẹ́ náà ni mo ti rí. Mo ti rí àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́. Ilé iṣẹ́ náà ni mo ti rí. Ìbéèrè kejì ni ọdún mélòó? Ọdún mélòó? Ó yàtọ̀ sí ra sá elòmíì wà bè fún ọdún kan, ẹ̀lòmíì wà bẹ fún ọdún márùn-ún, ọdún méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbéèrè kẹta ni ohun tí, tí yóò ṣẹlẹ̀ bí o bá, bí o bá sọnù. Ohun tí yóò ṣẹlẹ̀ bí o bá sọnù. Ohun tí yóò ṣẹlẹ̀ bí o bá sọnù. Tí bá sọnù, mà dẹ̀ wá onáà míràn tó máa gbé mi padà lọ sí ílé.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ilé ìjọsìn àmọ́ ẹ̀ẹ̀kọ̀kan, mo máa ń-- mo máa ń wò lórí fóònù. Mo máa ń lọ sí orí YouTube láti lè wò lórí fóònù. Ìgbà mìíràn mo máa ń lọ sí ilé ìjọsìn. Mo máa ń fẹsẹ̀ rìn lọ tàbí kí n gbe ọ̀kadà lọ sí ilé ìjọsìn náà. Mo máa ń lọ sí ilé ìjọsìn. Ó da kí èèyàn máa lọ sí ilé ìjọsìn o, nítorí pé èèyàn gbọ́dọ̀ máa lọ gbàdúrà sí Ọlọ́run tó ń sìn.

Kí ni o máa ń kó bí o bá ní láti jáde nílé kíákíá? Kí ni o máa ń kó bí o bá ní láti jáde nílé kíákíá? Kí ni o máa ń kó bí o bá ní láti jáde nílé kíákíá? Nǹkan temi máa ń kó ni àwọn bíró, mo máa ń kó àpò ìfowó mi sí, mo máa kó, mo máa kó, mo máa kó wallet. Kọ́kọ́rọ́, káàdì ibi iṣẹ́, káàdì báǹkì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń kó ìwé lọ. Ìwé náà mo máa ń kó lọ. Màá fi gbogbo ẹ̀ sínú báàgì tí mò ń gbé lọ. Ìbéèrè àkọ́kọ́ ni òun pàtàkì. Bí i kọ́kọ́rọ́ ilé, bí i káàdì báǹkì, káàdì ilé iṣẹ́ àti àpò ìfowó mi, ìfowó mi sí, àpò, àpò owó mi. Ìbéèrè kejì ni kí ló dé yìí? À, nǹkan tó dé ni wípé mo níbi kan láti yọjú sí kíákíá. Nǹkan tó máa ń fà nìyẹn tí màá máa sáré kúrò nínú ilé. Boyà mo n lọ sí ilé ìwé, boyà mo fẹ́ lọ ṣe nǹkan bẹ̀yẹ̀n tó jẹ́ ti kíákíá. Ibere kẹta ni ohun ti o maa fi sile òun tí o máa fi sílẹ̀. Òhun tí mo máa fi sílẹ̀. Àwọn nǹkan tí ò ṣe pàtàkì ni màá fi sílẹ̀. Nǹkan bíi oúnjẹ, oúnjẹ ò sì ṣe pàtàkì nítorí pé mo ti jẹun. Nǹkan bíi oúnjẹ, mo lè fi oúnjẹ sílẹ̀.

Sọ fún wa nípa àmàlà. Sọ fún wa nípa àmàlà. Sọ fún wa nípa àmàlà. Àmàlà jẹ́ ara oúnjẹ ti ilẹ̀ Yorùbá. Àmàlà jẹ́ ara oúnjẹ ti ilẹ̀ Yorùbá. Àmàlà jẹ́ ara oúnjẹ ti ilẹ̀ Yorùbá. Ó de dà náà, kódà ó dáa náà. Alè fi jẹ pẹ̀lú ila asepọ, ọbẹ egusi àti ata. A lè fi jẹ ẹ̀fọ́ rírò àti ọbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ọbẹ̀ efinrin, amúnútutù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbéèrè àkọ́kọ́ ni bí a ṣe ń rò ó. Ẹ ò kọ́kọ́ gbémi léná, ẹ kọ́kọ́ gbomi léná. Tí omi yẹ̀n bá ti hó, ẹ ti bu èlùbọ́ sílẹ̀. Tí omi yẹ̀n bá ti hó, ẹ wa maa dà á sí díẹ̀díẹ̀ pẹ̀lú orógun lọ́wọ́. Ẹ máa fi orógun yẹn yìí. Ẹ máa fi orógun yẹn máa ma rò ó. Bi e ṣe n da elubo sínú omí to ti ho yen, e maa fi orogun maa ma ro o pọ. Ẹ máa rò ó to ti rí, a jẹ́ pé ó fẹ́lẹ́ dáadáa. Ẹ máa rò ó to máa dà á láti jẹ dáadáa, tí ò ní sí kókó ń bẹ̀ rárára. Bẹ́ẹ̀ ṣe ẹ máa rò ó nìyẹn. Ìbéèrè ìkejì ni ọbẹ̀ wo a lè fi jẹ ilá àsèpọ̀, a lè fi jẹ ẹ̀fọ́ rírò, a lè fi jẹ ẹ̀gúsí àti ọbẹ̀, a lè fi jẹ ọbẹ̀ amúnútutù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbéèrè kẹta ní ìgbà ti e jẹ e. Ìgbà omìíràn a máa ń jẹ láàrọ̀, ní ìgbà omìíràn a máa ń jẹ lálẹ́, ẹlòmíràn gan máa ń jẹ lọ́sàn-án.

Kí ni o máa ń sọ fún ọ̀dọ́ tí ó béèrè ìtọ́jú owó? Kí ni o máa ń sọ fún ọ̀dọ́ tí ó béèrè ìtọ́jú owó? Kí ni o máa ń sọ fún ọ̀dọ́ tí ó béèrè ìtọ́jú owó? Ǹkan tí emi màá n sọ fún ni wípé kó wá di, kó wá ibi tí ó lè fi owó rẹ̀ pamọ́, tí ó sì máa máa ní i lára. Àwọn kan wáa tó jẹ́ pé tẹ bá sọ fún, sọ fún wọn ní irú àwọn nǹkan bẹ́ẹ̀, ọ́ máa n ní wọ́n lára láti ṣe, nítorí pé bùkátà pọ̀ loríṣiríṣi ibi tí wọ́n á ná owó, ìbá ń ná, won a ṣà ná owó sá. Bí wọ́n ṣe fi pamọ́, wọ́n se máa ń ná, wọ́n sì máa ń wà pà yen, wọ́n se máa ń ná. Ìbéèrè àkọ́kọ́ ni ibi tí o máa bẹ̀rẹ̀. Màá sọ fún pé kó wá ibi tí ó lè fi owó rẹ̀ pamọ́, bí i báǹkì, bí i savings. Ó ní àwọn softiwie kan tó wà lórí fóònù tó jẹ́ pé ó jẹmọ́ savings, àwọn ti Opay, àwọn ti PalmPay àti MoneyPoint tó jẹ́ ti savings. Ibi tí ó lè fi owó rẹ̀ pamọ́ dáadáa tó jẹ́ pé kò ní ní i lára. Iye owó tó bá wù ló lè fi pamọ́. Ǹkan tí àwọn sọfitiwiẹ yì ó wà fún níyẹn. Ìbéèrè kejì ni ohun tí o máa fí sílẹ̀, ohun tí o máa yo sílẹ̀. Ǹkan tí mo máa gbìyànjú láti sọ ni wípé ó dá kí eeya ma máa fi owó pamọ́ nítorí ọjọ́ ọ̀la. Ǹkan kíǹkan lè wáyé lọ́jọ́ ọ̀la, lọ́jọ́ ọ̀la. Nkan ti a o mo, o le wáyé lọ́jọ́ ola. Owó náà ma ní ìwúlò. A ní ìwúlò owó láti fi yanjú rẹ̀. Ìbéèrè kẹta ni ohun tí ìwọ kọ̀. Ǹkan tí èmi kọ̀ ni wípé kí eeyan máa ma ná owó rádaráda, kí eeyan ma máa fi owó ṣòfò. Ǹkan tí mo fẹ́ràn ni wípé kí ma máa fi pamọ́ owó, kí máa máa kó owó pamọ́, nítorí pé ǹkan kíǹkan lè yọjú lọ́la tàbí lọ́jọ́ ọ̀la.

Lérò rẹ, kí ni ọgbọ́n èrò máa ń yí padà? Lérò rẹ, kí ni ọgbọ́n èrò máa ń yí padà? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń yí padà nítorí pé èrò ọlọgbọ́n ni. Nítorí pé èrò te, teèyàn le kọ́gbọ́n lára ẹ̀ ni. Èrò tó ń kọ́yàn l'ẹ́kọ̀ ni. Gbogbo nǹkan ló ń yí padà. Gbogbo nǹkan gidi ló ń yí padà sí rere. Ìbéèrè àkọ́kọ́ ni, ní ẹ̀ka wò? Ní ẹ̀ka tó jẹ́ ti, ó lè jẹ́ pé àyíká tà ń gbé kò sì daá, kò dára. Tó jẹ́ pé ẹnìkan mọ̀gbọ́n kan wá, tó jẹ́ pé ó lè mú nǹkan rè sí àyíká tí à ń gbé. Ó dẹ́ ṣiṣẹ́, ó dẹ́ ṣiṣẹ́ nítorí pé nǹkan ọlọ́gbọ́n ó máa ń di irè, ó máa ń di irè ní ọjọ́ iwájú. Ìbéèrè kejì ni òhùn tí yóò rọrùn, òhùn tí yóò rọrùn, òhùn tí yóò rọrùn. Ǹkan tó rọrùn ni wípé kèeyàn ṣe ǹkan pàtàkì. Tí àwòn bá ro ǹkan tó daa, tó dẹ́ ń ṣe ǹkan tó ṣe pàtàkì. A rọrùn funyan la, a rọrùn, a rọrùn funyan láti se e dáadáa, nkan to se pàtàkì ìbéèrè kẹta ni òhùn tí òun, tí ó ń kó ìdààmú bá ọ. Nkan ti o n ko idamu ni wípé iròkúró tí ò dàa, táwọn èeyàn máa ń rò lọ́kàn, iròkúró ni. Ó máa ń kó ìdààmú bá wọn.

Sọ fún wa nípa ọjọ́ ọjà. Sọ fún wa nípa ọjọ́ ọjà. Sọ fún wa nípa ọjọ́ ọjà. Sọ fún wa nípa ọjọ́ ọjà. Ni gbogbo ọjọ́ ọjà, wọn máa ń ta nǹkan oríṣiríṣi. Wọ́n máa ń ta nǹkan gidi, wọn máa ń ta nǹkan tí ó dà náà ní ọjọ́ ọjà. Èèyàn gbọdọ̀ máa yan nǹkan tó da ní ọjà ní gbogbo ọjà tó bá ń lọ nítorí pé nǹkan gidi wà, nǹkan tí ó dà ó wà ní pẹ̀lú. Kí ọ̀nà wo máa máa yan nǹkan rẹ̀, nǹkan gidi, nǹkan tí ó fẹ́ rà? Kí ọmọ máa yan dáadáa lọ́jà. Ìbéèrè àkọ́kọ́ ni ọjọ́ wo? Ó máa ń wáyé ní ọjọ́, ọjọ́ mẹ́rin mẹ́rin, ọjọ́ mẹ́rin mẹ́rin, ọjọ́ mẹ́rin mẹ́rin ni ọjà máa ń wáyé níbi, níbi yìí. Ìbéèrè kejì ni ohun tí ò ń rà. Ǹkan tí emi máa rà ní èlùbọ́, mo máa ra gàárì, mo máa ra ìrẹsì, mo máa ra ẹ̀wà, mo sì máa ra àwọn nǹkan bí i èlò ọbẹ̀. Mo máa répo, mo máa ra magí, mo máa ra iyọ̀ àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, edé, ẹja àti àwọn èlò ọbẹ̀ kọ̀ọ̀kan. Ìbéèrè kẹ́ta ni ẹni tí ó ń, ẹni tí ó ń rì, ẹni tí ó ń rì, ẹni tí ó ń rì. Gbogbo èèyàn tó wà lọ́jà náà ló ń rì. Ẹ mọ̀ pé tí àwọn èèyàn bá fẹ́ tajà fún mi, gbogbo èèyàn tó wà ní àyíká ibẹ̀ ni wọ́n ń rì nǹkan tí mo fẹ́ rà.

Ṣàlàyé fún ẹnìkan bí o ṣe lè dé ọjà tí ó súnmọ́ láti ibí. Ṣàlàyé fún ẹnìkan bí o ṣe lè dé ọjà tí ó súnmọ́ láti ibí. Tí n bá fẹ́ lọ sí-- láti ibí bayi lọ sọ́jà, màá kọ́kọ́ rin dé General. Ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, stadium ni mò ń gbé ní ìlú Ogbomoso. Màá kọ́kọ́ rin dé General. Tí n bà ti dé General, màá gbé ọkọ̀ tó ń lọ sí Sabo tuntun, Sabo tuntun. Ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ college. Màá gbé ọkọ̀ tó ń lọ sí Sabo tuntun. Tí n bà ti gbé ọkọ̀ òun náà, ìgbà kan náírà ni a máa n san fún wọn nítorí pé kò jìnnà láti General dé Sabo tuntun. Ìgbà náírà la máa san. Ti n bá ti dé bẹ́ẹ̀, mọ ti dé ọjà nìyẹn o. Ọjà ò sì jìnnà láti ibí rárárárá. Àwọn ìbéèrè wọ̀nyí. Ìbéèrè àkọ́kọ́ ni ibi tí o ti ń bẹ̀rẹ̀? Ibi tí o ti ń bẹ̀rẹ̀? Màá bẹ̀rẹ̀ láti-- màá bẹ̀rẹ̀ ìrìnàjò oun náà láti ilé, láti ilé àti ilé dé General àti General lọ sọ́jà. Ìbéèrè keje ni ibi tí òun yà sí? Mi ò kí ń yà sí ibi kankan. Mi ò kí ń yà sí ibi kankan. Ọ̀nà máa ń lọ tara ni. Ìbéèrè kẹta ni ohun tí òun rí lójú ọ̀nà? Mo máa ń rí àwọn èèyàn lójú ọ̀nà. Mo ma-- èèyàn na má-- mo máa ń rí lójú ọ̀nà. Mo máa ń rí àwọn ọkọ̀ tí wọ́n ń lọ ọ̀kadà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ojú ọ̀nà.

Kí ni ìgbádùn rẹ? Kí ni ìgbádùn rẹ? Kí ni ìgbádùn rẹ? Kí ni ìgbádùn rẹ? Mo fẹ́ràn láti máa ṣe fàájì. Mo fẹ́ràn láti máa dá ṣe fàájì. Mi ò fẹ́ràn kí ẹnì kankan wà lẹ́gbẹ̀ẹ́ mi, nítorí pé mo máa ń ronú àwọn nǹkan kan. Mo máa ń ronú àwọn nǹkan kan. Mo fẹ́ràn láti máa dá ṣe fàájì. Kò kí ń jù bẹ́ẹ̀ lọ. Mo sì fẹ́ràn láti máa lọ sí field láti lè lọ wo bọ́ọ̀lù tí wọ́n ń gbá. Iru àwọn nǹkan yẹn ni mo fẹ́ràn láti máa ṣe jù. Fàájì, dá ṣe fàájì, lọ sí field lọ wo bọ́ọ̀lù. Ìgbà mìíràn mo máa ń jókòó síta, màá má wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká wa àti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o fẹ́ràn wà ní ooru? Ṣé o fẹ́ràn wà ní ooru? Ṣé o fẹ́ràn wà ní ooru? Ṣé o fẹ́ràn wà ní ooru? Mi ò fẹ́ràn ooru, ooru púpọ̀ ná. Ooru díẹ̀, ooru díẹ̀ ni mo fẹ́ràn. Mi ò lè máa máa tan fáànù ní gbogbo ìgbà. Ooru díẹ̀ ni mo fẹ́ràn. Kò máa pọ̀, nítorí pé tó bá pọ̀, màá máa lagun tí mo bá sùn. Màá ma làágùn gidi ni. Omi máa ma dà si, omi a máa ma ṣe sí gbogbo ara mi. Kí, tó, tí ooru yẹn bá fẹ́, bá fẹ́ ṣe, kó ṣe díẹ̀, kó má pọ̀ jù. Irú àwọn ooru tí èmi fẹ́ràn ni. Kó máa pọ̀ ju kó ṣe díẹ̀, tó jẹ́ pé afẹ́fẹ́ máa fẹ́, afẹ́fẹ́ gidi máa fẹ́, afẹ́fẹ́ ire máa fẹ́ sí mi.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Orin náà ni mo máa ń gbọ́. Orin náà ni mo máa ń gbọ́. Màá fi earpiece tí mo ń lò, màá fi sí orí, màá fi sí sínú, sínú phone. Màá ma gbọ́ àwọn orin kọ̀ọ̀kan. Màá ma gbọ́ àwọn orin kọ̀ọ̀kan tí mo fẹ́ràn jù. Àwọn orin tó jẹ́ ti gospel hip hop mo máa ń gbọ́. Ìgbà mìíràn mo máa wo fíìmù lórí fóònù. Ìgbà mìíràn mo máa wo, máa wo àwọn nǹkan kan bí ó ṣe ń lọ lórí fóònù, àwọn nǹkan kan lórí íńtánẹ́ẹ̀tì. Ìgbà mìíràn mo máa ń tan Google Map mi. Bí a ṣe ń rìnrìnàjò nínú ọkọ̀, mo máa n tan Google Map mi sílẹ̀. Màá dẹ̀ máa ma wò ó nígbà kúùgbà.